Ṣé o máa ń fi ìdáàbòbò oorun sara? Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò oorun sara ní igba tí mo bá fẹ́ sùn ní alẹ́. To bá wá se pé ọ̀sán ni mi ò kí ń lo ìdáàbòbò oorun ṣùgbọ́n ní alẹ́ mo máa ń lo ìdáàbòbò eléyìí tí máa dabo ara mi.

Ṣé o fẹ́ràn jiyàn? Rárá o, mi ò fẹ́ràn láti máa jiyàn nítorí wipé mo máa ń sọ ọ̀rọ̀ mi pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí. Bí kò bá sì ti sí ẹ̀rí fún ọ̀rọ̀ tí mò ń sọ, mi ò ní jiyàn. Ọ̀rọ̀ tí ó bá mú òótọ́ dání kò, kò gba kí eyan jiyàn fún. Fún ìdí eyìí, mi ò kí n jiyàn.